Rara o, lọ́wọ́ báyìí mi ò ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí wípé mo nífẹ̀ẹ́ ìlú tí mo wà bẹ́ẹ̀. Mo sì nífẹ̀ẹ́ sí kí n wà ní àyíká tí àwọn mọ̀lẹ́bí mi wà. Àmọ́ tí mo bá tún rí iṣẹ́ kan tí ó da ju iṣẹ́ tí mò ń ṣe lọ sí ìlú mìíràn tó sì sanwó dáadáa tó sì jẹ́ iṣẹ́ alálùbáríkà tó dáa, mà á lọ sí ìlú mìíràn nítorí iyẹn. Ìgba yen ni mà a ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò láti lọ sí ìlú mìíràn. Àmọ́ lọ́wọ́ báyìí kò sí ètò kankan nílẹ̀ fún mi láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Lọ́wọ́ báyìí mò ń gbìyànjú kó jẹ́ wípé iṣẹ́ tí mò ń ṣe ní ìlú tí mo wà yìí, iye tí mò ń rí ń bẹ́ẹ̀, mò ń gbìyànjú láti máneejì ẹ bẹ̀e náà ni.

Rárá o, mi ò fẹ́ràn láti má ra oúnjẹ ní òpópónà nítorí wípé mo ní iyawo nlé tí ó máa bá mi dáná. Èmi ò kúndùn kí n má ra oúnjẹ níta nítorí wípé a má ń se oúnjẹ nílé. Àmọ́ ìgbà mí èwẹ̀ má wà tó jẹ́ wípé máa ní láti ra oúnjẹ ló ní òpópónà bí ìpápánu nígbà tí mo bá jáde tí mo bá fẹ́ ra ìpápánu dání fún àwọn èèyàn mi ní ilé. Nígbà yìí ni mo máa ra nǹkan ní òpópónà. Àmọ́ oúnjẹ gangan bí oúnjẹ àárọ̀ tàbí oúnjẹ ọ̀sán tàbí oúnjẹ alẹ́ èmi ò kí ń rà ní ojú òpópónà o. A máa ń dáná nílé láti jẹ ní fún gbogbo mọ̀lẹ́bí.